Yorùbá bọ̀ wọ́n ní pé ẹ̀mí tí ò jata, ẹ̀mí yẹpẹrẹ ni. À, ǹjẹ́ a lè rí ẹni kan tí kì í jata bí ní ilẹ̀ Yorùbá? Bóyá la le rí ẹni tí ì jata nílẹ̀ Yorùbá. Tí a bá ń sọ̀rọ̀ nípa ounje tó ní ata, ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí à ń sè ní ilẹ̀ Yorùbá ni a máa ń fi ata sínú rẹ̀ láti lè jẹ́ kó ṣe é jẹ, pé kó má bàá máa rìn ènìyàn láya. Tóuńjẹ bá rìn ènìyàn láya, ó lè fà kí ènìyàn máa bì. Ìdí nìyí tàwọn àwọn bàbá wa láyé àtijọ́, tán ṣe máa ń fi ata sínú oúnjẹ wa. Ó sì ti di àṣà wa pé gbogbo oúnjẹ tí a bá sè la máa ń fi ata yìí sínú rẹ̀ ní òru dí wọn. Tábá wá ń sọ̀rọ̀ nípa ata, àwọn ata yìí pé oríṣíríṣì. Àwọn ata kan wà tó jẹ́ wipé àṣ- ata ti ti wa níbí ni. Bẹ́ẹ̀ sì ni àwọn ata kan wà tí ó jẹ́ pé a ti òkè òkun, ni wọn ti wọn wá. Tábá sọ̀rọ̀ ń pa ata, à ní ata wẹ́wẹ́, à ní ata rodo, à ní ata ìjọ̀sìn, à ní tàtàṣẹ́, báwà náà wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ julọ. Àwọn ipa wo ní àwọn ata yìí ń kó nínú oúnjẹ. Àwọn ata máa ń fún oúnjẹ ní ọ̀pọ̀lọpọ̀ àádùn tí èèyàn bá jẹ́ lẹ́nu, tí èèyàn bá fi sínú oúnjẹ. Ó máa ń jẹ́ kí oúnjẹ tí a bá jẹ kó ní àádùn tó yàtọ̀ lẹ́nu, yàtọ̀ sí eléyìí ti ò sí ata nínú rẹ̀. Àti wípé tí a bá tún ní ká wòó jùlọ, oun tí ó fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi ń jẹ ata ní ilẹ̀ Yorùbá ni wípé ata dára. Ó ṣì n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òògun tí kì í jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àìsàn bùṣẹ wá. Èyí tó wọ́pọ̀ nínú àwọn àìsàn yìí, òun ní àìsàn tí àwọn eleebo ń pè ní kata, àìsàn osí tàbí àwọn ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ó máa ń bá a otutù wá. Tí àwọn ìyá wa bá ti fi ata yìí se ọbẹ̀, tàn bá ti fún wa, gbogbo àwọn àìsàn òtútù tó máa ń bá òtútù wá àbí ọginnìtìn nígbà náà ni, nígbà àwọn àìsàn yìí yó, yó sì lọ. Nítorí ìdí èyí, oúnjẹ tó ní ata wúlò fún ara ní ọ̀pọ̀lọpọ̀. Èyí ni ó sì fà tó fi jẹ́ pé èmí àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilẹ̀ Yorùbá kárò o jirè mìíràn ṣe fẹ́ràn láti máa fi ata sínú oúnjẹ tí a bá ń sè. Yàtọ̀ sí wípé jíjẹ ata ní ìwúlò fún ara. Wọ́n tún máa ń fi ata, ọ̀pọ̀lọpọ̀ ló tún kó ata lọ sí òkè òkun fún tita láti fi ṣe òrò ajé. Èyí tí ó sì ń fi pèsè iṣẹ́ rẹ̀, eẹ́, fún un láti ṣe. Tábá tún wòó lọ síwájú, a ó sọ wípé ata jẹ́ oun tí ó wúlò púpọ̀ fún ìpèsè àwọn òògun kan tí àwọn bàbá wa ń lò ní ayé àtijọ́. Èyí tí ó ń fún, fún, fún àwọn onílé ra tí àwa náà sì ń lò títí di ayé òde òní. Oúnjẹ tí ó ní ata ó ṣe ìwúlò púpọ̀ fún ara. A kò lè sọ Ọrọ pọ tí a lè sọ nípa oúnjẹ tó ní ata ninu. Àwọn tí wọ́n kò kí ń jẹ ata, wọ́n ò mọ ohun tí àwọn sọnù nípa ìdí tí wọ́n kò ní jẹ ata. Emi rọ gbogbo wa ni, léèní wípé ká fi ata sínú oúnjẹ wa, torí pé ẹ̀mí tí ò jẹ ata, ẹ̀mí yẹpẹrẹ ni. Aláfíà.